Bí mo ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá kò lè, koi se pé a, technical issue ni mo máa ń ní. Àwọn ìṣòro tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀rọ ayára bí àṣá, àwọn nǹkan kéékèèké ni. Bí mo bá sì ti lọ sí settings àbí tí mo wò ó ní, tí mo wò ó online àbí lórí ìntanẹ́ẹ̀tì pé báwo ló ṣe jẹ́ kí n ṣe, ṣe kín nìyí, báwo ló ṣe jẹ́ kí n change ẹ̀, báwo ló ṣe jẹ́ kí n reset ẹ̀, màá dẹ̀ ṣe. Àti, àti yanjú àwọn ìṣòro tó wà ní orí ẹ̀rọ ayára bí àṣá kò fi bẹ́ẹ̀ lọ púpọ̀

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dán mọ́rán. Gbogbo ìgbàkúgbà la jọ máa ń lọ sí ibi iṣẹ́ ni tó jẹ́ site níta yàtọ̀ sí ọ́fíìsì. Ta bá lọ sí site a jọ máa ṣiṣẹ́ pọ̀, nírẹ̀pọ̀ a jọ máa sọ̀rọ̀, a jọ máa dán mọ́rán bí a ṣe máa ṣe iṣẹ́ tó fi máa yọrí sí dada. Ìgbà mí ń kẹdẹrẹ́ a jọ máa mú client lọ sí site ni. Ìgbà mí, èmi máa mú client lọ sí site. So ìbáṣepọ̀ wa ó dán mọ́rán, kò sí ìjà, kò sí wàhálà láàrin wa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Oríṣiríṣi nǹkan ni mo máa ń tún ṣe. Ìgbà mi mo lè tún, um, fan ṣe, ìgbà mi mo lè tún lamp ṣe. Ìgbà mi dè ní, tó bá jẹ́ furniture náà ni mo lè tún ṣe. Tó bá jẹ́ ni tí tún ṣe ni, mo lè tún ṣe. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà tún àwọn nǹkan ṣe. Tó bá jẹ́ electronics, màá wo nǹkan tó bá n ṣe. Nǹkan tó bá ṣe ló máa determine bí màá ṣe tún ṣe. Tó bá jẹ́ pẹ̀ áyíká náà ni, màá lọ síta, má mu ìgbalẹ̀, màá gbá a. Nkan tó bá yẹ́ kí n ṣe, màá ṣe.

Ìgbà tí mo máa ń fọ́ ọwọ́ lójoojúmọ́ jẹ́ ìgbà, iyé ìgbà tí n bá jẹun. Bí bá jẹ́ pé ẹ̀mejì abí ẹmẹta péréé mo jẹun, ẹmẹta péréé ni màá fọ́. Lẹ́yìn pé tí n bá lọ sí bathroom tàbí tí mo jẹun. Lẹ́yìn ìgana méjèèjì yẹn, mi ò kí wọn dìde pé mo fẹ́ lọ fọwọ́. Sugbọn tobá jẹ́ pe mo lọ sí bathroom or toilet, kí n tó jáde màá fọwọ́, tàbí tí n bá jẹun màá fọwọ́, àwọn nǹkan bẹ́ẹ̀ yen. Àbí tí mo bá fẹ́ ṣe nǹkan bí àwọn fẹ́ máa dáná, màá ma fọwọ́.

Rárá mi ò kí wọ ìborùn, ṣùgbọ́n mo mo àwọn ènìyàn tó fẹ́ràn mọ́fùlà Ìborùn mi ò fi bẹ́ẹ̀ mi ò like ìborùn. Ọkùnrin ni mí, mo gbàgbọ́ pé obìnrin ló ye ki o máa lo ìborùn nígbàtí ènìyàn ṣe obìnrin tí ènìyàn ṣe ṣe ẹlẹ́sìn Muslim. Bí bá jẹ́ pé Muslim ọṣi tún lè máa bo ọrùn rẹ̀

Bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ kò lè rára. From ibi tí ó bá jẹ́ pé iṣẹ́ tan bá ṣe, tó bá ṣe pọ̀ sí àbí tó bá ṣe wà technical sí, iye to tí mo máa ń charge on a ńormal day àti iye tí wọ́n bá charge mi, òun ló máa determine, òun ló máa determine average point tí màá lọ sí, tí màá fi san owó iṣẹ́. And owó iṣẹ́ tí mo bá fẹ́ san owó iṣẹ́ online mo ti máa ń san. So ó máa ní ẹ̀yin máa gbọdọ̀ gbà transfer. I don't have cash. Mi ò ní cash lọ́wọ́. Débi tí màá fún ní cash rárá.

Bẹ́ẹ̀ni mo ní irúgbọ̀n o, irun mí gan ń sẹ̀sẹ̀ ń hù ni. Gbo ẹrẹkẹ mi báyìí irun sẹsẹ máa fẹ máa jáde. Ó dùn mí gan pé mi ò ní irun imú púpọ̀. Ó dùn mí gan. Ka ní pé ẹni tó ní irun dáadáa ni máa ń fẹ́ràn kí irun wà ní gbogbo ẹ̀rẹ̀kẹ́, kó wà ní imú, kó wà ní irúgbọ̀n, kó wà ní gbogbo ọwọ́ ẹgbẹẹgbẹ ẹnu.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde dáadáa, òde oríṣiríṣi mo ti lọ rí. Mo ti lọ òde ìnáwó ìyàwó, mo ti lọ òde ìkómọ, mo ti lọ sí oríṣiríṣi òde. Òde dẹ̀ má ń dùn, òde àríyá tó bá ti ṣe tún jẹ́-- àgàgà ko tún jẹ́ àwọn òde fún ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ tó jẹ́ ìrọ̀ ọjọ́ orí èyàn, iyen tún má ń dùn yàtọ̀. Tí ẹni bá lọ sí òde yóò gbádùn ara rẹ̀, yóò jẹ́ ǹkan tó wù, yóò mu ǹkan tó wù.

Ó depend lórí i irú ipò tí mo bá wà. Ìgbà mi mo máa ra oúnjẹ dáadáa lójú òpópónà. Kò ṣe pé mo rí lè fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n àti dáná o máa nira nígbà mi. Ó dẹ́wà stressy láti máa dáná ní gbogbo ìgbà. So nígbà mi màá kan jáde, màá dẹ̀ ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n most of the time tí ka ní pé oúnjẹ bá wà nílé tí mo dẹ̀ rí àyè, mo prefer pé kí n dáná nílé ju kí n lọ ra oúnjẹ ní òpópónà lọ.

Mi ò fẹ́ràn kí n máa jẹun nínú ọkọ̀. Nítorí tí èèyàn bá ń jẹun nínú ọkọ̀, ìgbà mí, oúnjẹ lè dà sílẹ̀. Ìgbà mí dẹ̀ ní iyì, èèyàn lè má gbé àwọn nǹkan tí ó fi jẹun kó má gbé kúrò nínú ọkọ̀. A tì máa jẹun nínú ọkọ̀ jẹ́ ìwà burúkú. Èèyàn kàn lè gbé óúnjẹ, kó gbé lọ síbi tí ó bá fẹ́ jẹun kó dè jẹ, tàbí ki o bọ́ sílẹ̀ kó wá ibi tó ṣe jókòó, kó jókòó kó jẹun. Èwo lá bu ro máa jẹun nínú mọ́tò. Ṣùgbọ́n tí o bá jẹ́ snacks ni, mo sì lè jẹ nínú mọ́tò, ṣùgbọ́n oúnjẹ gangan, rárá o.

Bẹ́ẹ̀ ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí kí wọ́n tó gba àwọn nǹkan yẹn gbọ́, ó ti ní nǹkan tí ojú wọn rí tí wọ́n dẹ̀ ní tí kò bá sí ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kan ki i dédé ṣẹ. Tí kò bá sí ìdí, ẹ̀ṣẹ̀ kan ki i dédé ṣẹ. So àwọn nǹkan yìí ló ní ìdí and àwọn tí wọ́n máa ń fi ìgbàgbọ́ lé eèyàn lọ́wọ́, wọ́n máa ń ṣàlàyé ìdí tó fi rí bẹ́ẹ̀. Èèyàn naa ó ṣe wí pé à ó tọ́ ni, ó yẹ kó rí bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo ma n je oúnjẹ tó lérò fún ìlera. Èmi o kan kí jẹ oúnjẹ bó ṣe wù mí ábí pé bí mo bá ṣe rí. Àwọn oúnjẹ tó wà okay tó da fún ìlera èèyàn, àwọn ni oúnjẹ tí mo ma n jẹ ní gbogbo ìgbà. Àti pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi ò kí súnmọ́ àwọn oúnjẹ tó jẹ́ junks. Àwọn oúnjẹ tí ò bá ṣe fi nǹkan dáadáa fún àago aara, mi ò kí súnmọ́ rárá.

Ọwọ́ ọ̀tún ni èmi máa ń lò. Mo fẹ́ran àwọn tí máa ń lo ọwọ́ òsì, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí kò wọ́pọ̀ láàrín àwọn ènìyàn. Àti máa lo ọwọ́ òsì, mo rí i pé ó jẹ́ nǹkan tí kò lè rọrùn, ṣùgbọ́n ó rọrùn fún àwọn tí wọ́n ń lo ọwọ́ òsì. Mo gba oríṣìíríṣìí iṣẹ́ mi máa ń tirai láti fi ọwọ́ òsì ṣe. Díẹ̀ péréte báyìí ni mo lè lò. Ọwọ́ ọ̀tún ló jẹ́ main ọwọ́ tí mo máa ń lò láti ṣe gbogbo ohun nǹkan tí mo bá fẹ́ se.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi, oríṣìíríṣìí section ló ti wà ní under ímeèlì already. So tí message bá ti wọlé o ti níbi tí ó máa bọ́ sí. Tí n bá de fẹ́ sendí ímeèlì sí àwọn èèyàn, mo lè set é kalẹ̀ kí n schedule ìgbà tí mo fẹ́ kó send, akokọ̀ toyẹ kó send, a send é. Àwọn ímeèlì tí n bá tí nílò mọ̀, màá dìliti ẹ́ dà nù.

Tí mo bá ń lọ sùn, mo máa ń wọ pajamas. Kosi pe mo máa wọ pajamas nígbà ọgbà náà, ìgbà mi mo lè wọ aṣọ tó bá wù mí. Tí mo bá ti yí shower, ìgbà mi mo lè wọ ordinary boxer, ti o jẹ́ àwọ̀tẹ́lẹ̀, mo lè wọ àwọ̀tẹ́lẹ̀ nìkan tí ooru bá mú. Ṣùgbọ́n nígbà mi, màá wọ aṣọ tó tó tó bá mú, màá wọ aṣọ tó tó nípọn dáadáa, àwọ̀ máa da asọ búra, màá lọ sùn.

Mo ma n rìn ní àlàáfíà, mo ma n gbé ìbagbépọ̀ àlàáfíà. Èmi nífẹ̀ẹ́ sí àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀. Ẹni tí ò bá fẹ́ràn àlàáfíà kò lè jẹ́ ẹni tí màá bá dọ́rẹ̀ẹ́ pọ̀. Àlàáfíà jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ìgbe ayé ọmọ ẹ̀dá. Mo ma n rìn ní àlàáfíà dáradára ní ojoojúmọ́, nígbà dé ìgbà, ní gbogbo ǹkan tí mo bá n ṣe mo ma n rìn ní àlàáfíà.

Ìrọ̀rí méjì ni mo máa ń lo torí fiber pillow ni mo ń lò, so ó soft gan. So máa gbé méjì lórí ara wọn, máa wá fọ̀rùn lé. Ìrọ̀rí ṣe pàtàkì ṣùgbọ́n nígbà mí wà tójẹ́ pé mi ò kí fẹ́ lo ìrọ̀rí rárá, tí màá kan láì dà sí orí bẹ́ẹ̀dì tí mi ò ní lo ìrọ̀rí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo èyí, ìrọ̀rí méjì ni mo sì máa ń lò.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin last ní ọjọ́ tí wọ́n ń ṣe eré ìdárayá ní àdúgbò wa. Mo lọ síbẹ̀, mo jẹun, mo rẹ́rìn-ín, mo gbọ́ orin tí wọ́n fẹ́ kọ. Orin dá lọ́pọ̀lọpọ̀. Ó dá kí èèyàn máa gbọ́ orin aládùn, ó máa ń jẹ́ kíkún èèyàn dùn, ó máa ń jẹ́ káyé èèyàn kún. Ọ̀pọ̀ oríṣiríṣi orin ni mo máa ń gbọ́. Ṣùgbọ́n tí mo bá jẹ́ pé live concert ni, màá lọ sí ibi orin àwọn gospel tó jẹ́ orin Ọlọ́run.

Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè ti oloyinbo n pé ni lift. Ewó láburo máa wa fi ra ẹni si wàhala nigbà tí ẹ̀rọ ìgbésókè wà. Nígbà tí wọ́n ti ṣe ẹ̀rọ ìgbésókè, ayé ti di ẹ̀rọ. N nílò láti máa ṣé fúnra mi. Ó rora gbé mi sókè jẹ́ẹ́jẹ́, yóò gbé mi sókè. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí elomii máa ń sọ pé exercise ní kí èèyàn má lò ẹ̀rọ ìgbésókè, màá ní torí ká lè máa lò ni won ṣe see.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ áa tó ọgbọ̀n gig. Kasa sọ pé láàrin ogún gig sí ọgbọ̀n gig ni mo máa ń lò ní ọ̀sẹ̀ nítorí ní ojúmọ́ mo lè lò ẹ̀ta gig ìgbà mi mo lè lò méjì gig. So ó depend lórí àwọn ǹkan ìṣe tí mo bá n ṣe, àwọn ǹkan tí mo bá fẹ́ download, àwọn ǹkan tí mo bá fẹ́ upload, lo ma determin boyá, mo máa lò data púpọ̀ àbí mi ò ní lò data púpọ̀. Àmọ́ lọ́ṣú ní ìgbà mi mo lè lò boya bíi ọgọ́rùn-ún gig.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn èèyàn òun ní, ẹ̀bùn owó àti ẹ̀bùn oúnjẹ. Ẹlòmíì ò ní ǹkankan ní ọ̀wọ́, kò ní ǹkankan tó fẹ́ jẹ, ṣo, tí eeyan bá fún un ní ẹ̀bùn oúnjẹ inu rẹ̀ á dún. Ìgbá mi dẹ́ ree, mo de máa ń fún, mo de fẹ́ràn kí n fún èèyàn ní ẹ̀bùn aṣọ àti bàtà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló nílò aṣọ àti bàtà. Àwọn èèyàn máa ń fẹ́ràn ǹkan tó bá jẹ́ ǹkan material things tí eeyan bá bùn wọ́n.

Ṣé mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, mo ní ìfẹ́ kí máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀, ó máa ń jẹ́ kí ki n lè máa rí ìta wò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà especially tí ẹyan bá ń travel long distance, won á máa wò ta tó mi bá wà ń ta, tá wòn odò wà n ta, tígbo bá wà ń ta wà á máa fi lo adventure loríṣiríṣi.

Ti n ba lọ sí ilé, mo maa n lo àkókò lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ẹbí mi. Ìgbà mí a jo ma maa ṣeré, ìgbà mi a ma dáná papọ̀, ìgbà mi a ma maa se àwàdà. Ẹbí jẹ́ ǹnkan tó ṣe pàtàkì nínú igbe ayé ẹ̀dá. Àwọn ẹbí ní ọ̀pọ̀lọpọ̀ importance nínú ayé eèyàn. Àwọn ni won maa ń dìrọ̀ mọ́ èeyàn tí ǹkan ba fẹ́ ṣẹlẹ̀.

Bẹ́ẹ̀ni, èèyàn o lè wà ní orílẹ̀ ko máa ní nọ́mbà orílẹ̀. Ìgbà tí mo ti e fẹ́ ra nọ́mbà òun gan-an sẹ́f, ojú oríṣiríṣi nǹkan ni mo bá padé nibe. Èèyàn á choose oríṣiríṣi nínú àwọn line tó bá fẹ́, network tó bá fẹ́ lo, tó bá jẹ́ 4G àbí 5G. Ṣùgbọ́n most in nọ́mbà orílẹ̀, 5G ni won máa ń bá wá. Ti awon eeyàn ló bá ń pa àwọn èèyàn pẹ̀lú nọ́mbà tó ṣe nọ́mbà orílẹ̀ gan-an. Wọn ò ní dá ọ mọ̀

Ìsinmi ọdọọdún kẹ, àsìkò tí ìnáwó bá wà tàbí àjọ̀dún àbí ọdún tuntun àbí any ọdún yàtọ̀ sí weekend òhun nìkan náà ni ìsinmi tí mo máa ń ní ní ọdún. Tó bá ti di weekend máa ní ìsinmi. Tí ọdún bá dé wà, bóyá à ń ṣe bóyá bí iléyá àbí democracy day àbí ọdún tuntun àbí Christmas níbi iṣẹ́ wọ́n á fún wa ní ìsinmi yàtọ̀ sí kò sí ìsinmi kankan.

Nígbà mìíràn tí òjò bá rọ̀, mo máà ń gbé omi òjò láti lò nílé. Ìgbà mídẹ̀ẹ̀kẹ̀dẹ̀ẹ̀rẹ́, màá lọ síta máa wá ìgbín sá. Nítorí tí òjò bá ti rọ̀, èèyàn máa rí àwọn ìgbín tó ń fà káàkiri. So màá lọ síta láti sá àwọn ìgbín. Ìgbà mídẹ̀ẹ̀ ni mo fẹ́ràn kí n máa sùn. Tó ojo bá rọ̀, oorun máa ń dùn láti sùn.

Ounjẹ́ tí mo fẹ́ràn jù? Ohun ni iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Kí eeyan wá kó ẹran ìgbe síi. Ẹran ìgbẹ́ má a ń dùn ní ọ̀pọ̀lọpọ̀. Ajaja kí eeyan rí ẹran òkété, ẹran ọ̀yà, àwọn eeran bẹ́yẹn sá. Ṣùgbọ́n ti o bá sí iyen tí eeyan bá tún lè ri bí pẹpẹyẹ àbí tòlótòló, wọ́n fi jẹ iyán ẹlẹ́gùsí yoó gbàdùn rẹ̀ dáadáa.

Mo ma n fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud nígbà mí tí ó bá jẹ́ nǹkan tí mo mọ̀ pé tí wọ́n bá hack e kò ní dùn mí. Àmọ́ nǹkan tó mo mọ̀ pé ó wà very very private mi ò kí fi sí orí cloud torí cloud orí lé wà hacked nígbà mí. Ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ pé personal information tí mo mọ̀ pé ẹ̀yàn mí lè rí ní ọjọ́ iwájú, mo máa n fi sí orí cloud.

Ìgbà míi mo máa ń sùn ní aago mẹ́wàá alẹ́, ìgbà míi mo máa ń sùn ní aago méjìlá, ìgbà míi dẹ̀ níyi mo máa ń sùn ní aago mẹ́ta, aago mẹ́rin òwúrọ̀. Nígbà tí ilẹ̀ bá ti mọ́, iṣẹ́ tí mo bá ń ṣe ló máa determine mi ìgbà tí màá lọ sùn. Sugbọn tí mí ò bá ní iṣẹ́ tí mò ń ṣe tí mi ò dẹ máa wo ẹ̀rọ amóhùnmáwòrán, mo lè tètè lọ sùn bíi aago mẹ́jọ so maá tètè jí ní aaro ọjọ́ kejì.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni ìbọ̀sẹ̀ tó nípọn. Máa n fẹ́ràn sí ìbọ̀sẹ̀ tó bá nípọn dáradára. Àjàjà tí ó bá tún wá gún, ó lè dé ìlàjì ẹsẹ̀ mi, ìyẹn máa jẹ́ kí oru tètè mú mi ní ẹsẹ̀. Ìgbà mí dẹ re tí ó bá jẹ́ pé mo kan fẹ́ wà nínú ilé, mo màá n nífẹ̀ẹ́ sí ìbọ̀sẹ̀ kékeré, torí pé inu ilé mo wà kí n kò fi máa rìn nínú ilé mi.

Mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ dáadáa, èmi ni mó má n ṣe oúnjẹ fúnra mi. Láti kékeré ni mo ti máa ń dáná nítorí pé mo máa ń bá ìyá mi wà ní ilé ìdáná, bí wọ́n bá ṣe ń sè ni mo ti ń kọ oríṣiríṣi bí wọ́n ṣe ń sè, ǹkan tí wọ́n ń dàpọ̀ tí ó fi di oúnjẹ tó fi ń dùn. So, ìgbà tí mo dàgbà yìí, a ti se oúnjẹ òní mí lára, so mo máa ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ìgbà tó kàn wá tí mo kí ń ṣe oúnjẹ tí mo máa ra oúnjẹ jẹ ní ìgbà tó bá rẹ̀ mí tàbí tí mo ní iṣẹ́ tó pọ̀ láti ṣe.

Mi ò mọ̀ bí a ṣe gùn kẹ̀kẹ́. Ó dẹ́dùn mi gidi gan pé èmi ò padà mọ̀ bí a ṣe gùn, nítorí nígbà tí mo wà ní kékeré, mo kò lè lọ sí ibi tí orísìírísìí kẹ̀kẹ́ wà, wípé kí èmi náà ti ẹ́ kọ́ kẹ̀kẹ́. Ṣùgbọ́n ó ṣe láàánú pé mi ò rí kẹ̀kẹ́ kọ́. Ẹ̀rù ń bà mí pé kí n má ṣubú kí n má ṣeléṣe ni ò jẹ́ kí n padà mọ bí a ṣe gùn kẹ̀kẹ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Iṣẹ́ àti ìgbésí ayé mi ní àkókò tiwọn, tí mo bá fẹ́ ṣiṣẹ́, màá ṣiṣẹ́ láti àárọ̀ di ìrọ̀lẹ́, màá sì wọlé tí mo bá fẹ́ jẹ ayé orí mi. Tó bá di weekend, ní òpin ọ̀sẹ̀, èmi náà a lọ síta, a jẹ ayé orí mi, kojú bẹ́ẹ̀ lọ.

Ní ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Tí mo bá fẹ́ ra ẹ̀rọ ayára bí àṣá tuntun, a jẹ́ pé èyí tí mò ń lò tẹ́lẹ̀, ó ti fẹ́ múná lọ, kò fẹ́ máa ṣiṣẹ́ dáradára mọ́. Tí ẹ̀rọ ayára bí àṣá ṣe yóò bá dẹ̀ tí máa ṣiṣẹ́ dáradára, ó ti ń pè fún kí ẹ̀yàn ra ẹ̀mí nìyẹn. Àwọn àkókò yìí nìkan náà ni mo máa ń ra ẹ̀mí. Ṣùgbọ́n tí èyí tí mò ń lò tó bá ṣe dára, tó bá sì lè ṣe àwọn nǹkan tí mò ń ṣe, kò sí idi tí màá fi sọ pé mo fẹ́ lọ ra tuntun àbí mí ti jáde.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Èyí tí a máa ń pè ní ID card. Ènìyàn lọ sí ibi iṣẹ́ láì jẹ́ pé ó mú káàdì iṣẹ́ dání. Tí èyàn ò bá mú káàdì iṣẹ́ dání kò ní lè wọ ilé iṣẹ́ níbi tó máa ṣiṣẹ́ rárá. Èèyàn máa mú gbogbo àpérí. Ṣùgbọ́n nígbà èyàn lè lo temporal card láti wọ inú company. Ṣùgbọ́n gbogbo company nìkan ni ó ní irú káàdì báyìí.

Ní ìgbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àná ni mo rí àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn. Mo sì pàdé wọn ní ilé ìwé mi tí a ti ń kẹ́kọ̀ọ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń pàdé wọn, a sì jọ máa ń ṣeré papọ̀. A máa ń lọ síbi eré ìdárayá. Ìgbà mí à lé lọ lúwẹ̀ẹ́, a lè lọ wẹ̀ lọ́dọ̀ èyí tí wọ́n kọ̀ sílé. Ìgbà mí kẹ̀dẹ̀ re, a kàn lè ṣeré jáde ká kàn stroll.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Bí bá ti jẹ́ èyí táwọn New Life ń ṣe. Àwọn supplement yìí máa ń da fún Àgó ara. Wọ́n máa ń mú kí ara ṣe yágíyágí kí èèyàn sì wà ní ipò tó yẹ kí èèyàn wà tó jẹ ipò àlàáfíà àti ìlera.

Ohun mímú tí mo fẹ́ràn jù òun ni yogurt. Ìgbà mídì níyì mo lè mu àwọn ẹlẹ́rìndòdò tàbí olómi ọsàn. Olómi ọsàn má ń dùn, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn yogurt. Ní àsìkò ta wà, èyí nìkan tí ẹ ti ń gbówó lórí. Yogurt sì wà ní good range. Price rẹ̀ kò fi bẹ́ẹ̀ lọ sókè púpọ̀. Ṣùgbọ́n àwọn ǹkan yoku àwọn ti ń lọ sókè bí ẹni pé òkèló wọn ò sí wá tẹ́lẹ̀ nù.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Tí ímeèlì àìwúlò bá wọ ori fóònù mi tàbí ẹ̀rọ alágbèéká mi, màá dẹ́ delete kúrò. Màá yọ kúrò. Mi ò ní jẹ́ kó kò máa gba ààyè tí ò ní ìdí tó bá ti ń wọlé. Bẹ́ẹ̀ ni màá ṣe máa lè jáde padà.

Ṣé o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Mi ò tí ì fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, ṣùgbọ́n mo ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ rí láti mọ genotype tí mo wà àti blood group tí mo wà. Nígbà tí mo fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga ni mo ṣe àyẹ̀wò yìí láti lè fill data tí wọ́n requested fún.

Ṣé o fẹ́ràn jiyàn? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn fí má jiyàn. Tó bá jẹ́ pé nǹkan tí mo mọ̀ nípa rẹ ni, màá bá ẹ jiyàn nípa rẹ. Ṣùgbón tó bá jẹ́ pé mi o mọ̀ nǹkan nípa ọ̀rọ̀ tí à ń sọ tàbí nǹkan tí à ń sọ yẹn, màá kọ́ lára ẹni tí o bá ń sọ̀rọ̀.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilà? Ó máa ń dàbí pé ọjọ́ gbogbo ọjọ́ ló ti lọ tán tí ẹ bá wà ní ilà, ṣùgbọ́n queue bá ń lọ bó ṣe ẹ ko lọ tí ilà ń move sí wájú sí i. Ọkan eeyan àbálẹ̀ pé èèyàn ṣe nǹkan tí èèyàn fẹ́ ṣe, èèyàn aṣi kúrò níbẹ̀.

Ṣé eyín máa ń fọ́ ọ? Rárá, eyín ò kí ń fọ́ mi. Gbogbo èyàn kọ́ ló máa ń ní tooth pick Tí eyín èyàn bá dà pé kò sí nǹkan tí ó fa eyín fífọ́ ṣùgbọ́n orí máa ń fọ́ mi nígbà mí Nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mo máa ń ṣe. Ìgbà mí dẹ̀ ní tó bá ti rẹ yàn orí á fọ́ yàn ṣùgbọ́n eyín fífọ́, rárá o.

Báwo ni o ṣe máa pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀ àfojúsùn èèyàn ó wó. Tí èèyàn bá ti wo àfojúsùn àti àwọn nǹkan tó ṣe pàtàkì jù lọ nínú gbogbo àfojúsùn èèyàn, èèyàn á mọ bí a ṣe pààrọ̀ ọkàn. Ǹkan tó bá lè pé èèyàn, èèyàn ó ṣe, èèyàn ò ní ṣe jura ẹ̀ lọ.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pírọ́tì ní? Rárá o, èmi ò kí ń bá wọn mu àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn nǹkan tó bá jẹ́ pírọ́tì ní kò dáa fún àgọ́ ara èèyàn. Ẹni tí kò bá máa ń fi àgọ́ ara tàbí ìlera èèyàn ṣeré fún ìdí èyí mi ò kí bá wọn mu iru ẹ̀.

Ṣé o ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn-àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú rí. Yàtọ̀ sí ìlú tí a bí mi. Ọ̀tọ̀ ni ìlú tí mo ti máa ń lọ ṣọ́lé dé. Ọ̀tọ̀ ni ìlú tí mo ti ń kàwé. Ọ̀tọ̀ ni ìlú tí mo ti ń lọ ṣiṣẹ́. Oríṣiríṣi ìlú ni mo ti dé rí. Àti nípa exploration àti nípa excursion, mo ti dé àwọn ìlú kọ̀ọ̀kan. Oríṣiríṣi ìlú ni mo ti dé rí. Àti ìgbà tí mo wé, a ń ṣe church outreach. Mo ti dé àwọn ìgbèríko tó jẹ́ ìlú mìíràn náà.

Báwo ni o ṣe máa n ṣe ìdún àdúrà? Tí bá ti gbọ́ ìdúnàádúrà, nǹkan tó kúnna ni pé kí n dára kù máàrún tó bá n gba àdúrà náà. Ṣùgbọ́n tó bá jẹ́ káàrọ̀ tí mi ò bá dáá mọ̀ ni, mi ò lè máa gba àdúrà tẹ̀ mí sínú. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní ọ̀nà tí wọ́n má n gba gba àdúrà ti wọn. Èmi nífẹ̀ẹ́ kí n má a gba àdúrà sọlọ́run nípa Jésù ọmọ Ọlọ́run.